Bí mo ti máa ń ṣe ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi. Mo ní ìbáṣepọ̀ tí ó dára pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi nítorí pé mo mọ̀ wípé ìbáṣepọ̀ tí mo bá ní pẹ̀lú wọn, òun ni yóò sọ bí iṣẹ́ wọn yóò ti dára sí i, bí wọn ó ti fi ọkàn ṣe iṣẹ́ mi sí àti bí wọn ó ṣe ṣe olóòótọ́ níbi iṣẹ́ náà àti bí wọn ó ti rí wá ìdàgbàsókè ilé iṣẹ́ náà sí i. Ìdí nìyí tí mo ṣe yàn láti ní ìbáṣepọ̀ tí ó dára pẹ̀lú wọn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi kì í mú ìbáṣepọ̀ mi dúró lórí iṣẹ́ tí a jọ ń ṣe papọ̀ lásán. Máa ma béèrè mọ̀lẹ́bí wọn, bí aya wọn, bí ọkọ wọn àti àwọn ọmọ wọn. Ni ìgbà mìíràn ẹ̀wẹ̀, màá ma gbìyànjú láti kó ipa tèmi náà láti ran ìdílé wọn lọ́wọ́ láti lè dàgbà sókè. Ìdí tí mo ṣe máa ń ṣe eléyìí ni wípé ó máa ń jẹ́ kí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi kí wón ní àfojúsùn tí ó dára, ó sì máa ń jẹ́ kí iṣẹ́ mi kí ó tẹ̀síwájú. Ó dára láti ní ìbáṣepọ̀ pẹ̀lú eléyìí tí ó dára púpọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀. Láti ìgbà tí mo ti mọ èyí, tí mo sì ti ń ṣe, ó jẹ́ ohun kan eléyìí tí ó ń jẹ́ kí iṣẹ́ mi kí ó máa tẹ̀síwájú, kí iṣẹ́ mi kí ó máa gbòòrò kó tún máa gbèrú ju bí ó ti wà lọ. Ni ìgbà tí mo ti mọ eléyìí, ó ràn mí lọ́wọ́ gidigidi. Mo tilẹ̀ ti fi kọ́ àwọn mìíràn tí mo rí wípé ó ń ṣe àkóbá fún iṣẹ́ wọn nítorí wípé wọn kì í bìkítà tàbí náání bí ala-- bí ayé àwọn alábáṣiṣẹ́pọ̀ wọn ti rí.

Ṣé mo máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Tí ìbéèrè yìí bá yé mi dáadáa, kí ènìyàn kó máa rìn ní àlàáfíà, ó túmọ̀ sí pé kí ènìyàn jẹ́ ẹni tí kì í wá a wàhálà lọ́dọ̀ àwọn tí ó yíká. Kí ènìyàn jẹ́ ẹni tí ó máa ń fẹ́ láti gbé ní ìrẹ́pọ̀. Kí ènìyàn jẹ́ ẹni tí kì í ṣe oní ìjà, aríjàgbá, oníjàgídíjàgan. Tó bá jẹ́ ipé ọ̀rọ̀ yìí yé mi dáadáa, gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí ni mo fẹ́ràn láti máa lépa rẹ̀. Mo fẹ́ràn láti máa lépa àlàáfíà. Mo fẹ́ràn pé kí èmi kí ó má ṣe jẹ́ aríjàgbá tàbí oníjàgídíjàgan. Èmi kò tilẹ̀, èmi kò tilẹ̀ fẹ́ràn wípé kí àwọn oníjàgídíjàgan tàbí àwọn aríjàgbá kí wọ́n máa wà ní agbègbè àti tàbí àyíká mi. Nítorí pé mo mọ̀ wípé ó máa ń da omi àlàáfíà agbègbè àti àyíká náà ru. Nítorí ìdí èyí, èmi ti kalára mi. Mo jẹ́ ẹni tí ó máa ń lépa àlàáfíà. Mo fẹ́ràn àlàáfíà púpọ̀ nítorí pé ó máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀. Ó máa ń jẹ́ kí agbègbè mi kí ó tòòro. Ó máa ń jẹ́ kí ìdàgbàsókè kó dé bá èmi àti gbogbo àwọn tí ó yí mi káàkiri. Ó sì máa ń jẹ́ kí i ènìyàn kó ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti ronú. Bó ti tọ́, láti wùwà bó ti tọ́, àti láti ṣe bí ó ti tọ́. Ṣùgbọ́n tí ènìyàn bá wà ní ibi tí àlàáfíà kò sí, irú ẹni bẹ́ẹ̀ ó pàdánù ohun tí ó pọ̀. Nítorí pé irú ẹni bẹ́ẹ̀ ó lè má ní àǹfààní àti ìdàgbàsókè bó ti tọ́ àti bó ti yẹ. Àwọn ọmọ rẹ̀ gan-an tilẹ̀ mo lè má mọ ohun tí a pè ní àlàáfíà. Ìlera irú ẹni bẹ́ẹ̀ kì í dára. Àìsàn kì í jìnnà sí irú ẹni bẹ́ẹ̀ tí kò bá fẹ́ràn àlàáfíà. Àwọn ìdí wọ̀nyí ni mo ṣe yan àlàáfíà láàyò. Èmi a máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn tí ó yí mi káàkiri.

Ṣe mọ maa n pé àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, ó ṣe pàtàkì. Yorùbá ti lè gbàgbọ́ wípé ìpolówó ọjà òun ní àgúnmu ọ̀wò. Àrà àwọn ọ̀nà pàtàkì tí ènìyàn lè gbà polówó ọjà òun ni pé kí ènìyàn kí ó máa wà àlàáfíà, kí ènìyàn kí ó máa pe àwọn oníbàárà tuntun lóòrèkóòrè. Eléyìí máa ń jẹ́ kí àwọn oníbàárà náà rí gẹ́gẹ́ bí wípé oníbàárà yìí ó ní ìfẹ́ àwọn, ó sì fẹ́ ìtẹ̀síwájú àwọn nínú ọkàn rẹ̀. A má ípé wípé tí ó bá ń pe wọn, ó máa ń jẹ́ kí wón ní ìrètí wípé ẹnìkan wà níbí kan tí ó fẹ́ ìtẹ̀síwájú àti ìgbéga òkòwò tàbí iṣẹ́ àwọn. Ìdí nìyí tí èmi ṣe máa ń pe àwọn oníbàárà. Lára ìdí nìyí ni mo ṣe máa ń pe àwọn oníbàárà mi. Mọ fẹ́ràn láti máa pe wọn, láti máa béèrè àlàáfíà wọn, láti mọ̀ bóyá wón ní ìdojúkọ nínú iṣẹ́ eléyìí tí ó dàwa papọ̀. Màṣílẹ̀ máa pè láti wò kí ni mo lè ṣe láti tún fi rànwọ́ lọ́wọ́ tàbí kí ni ohun tí wón ń retí gan láti ọ̀dọ̀ mi tàbí nípa iṣẹ́ tí ó dàwa papọ̀. Kí ni àwọn nǹkan tí wón ń retí kí n ṣe láti mú kí iṣẹ́ náà kó tún dára sí tàbí kí ni àwọn nǹkan tí àwọn náà lè ṣe fún iṣẹ́ náà tí yóò tún mú iṣẹ́ náà dára sí tàbí kí iṣẹ́ náà kí ó gberu sí. Mo máa ń pe àwọn oníbàárà tuntun lójoojúmọ́ ní mo máa ń gbìyànjú láti bá wọn sọ̀rọ̀. Ìdí ni wípé òmíràn nínú wọn ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ irú iṣẹ́ ọjà bẹ́ẹ̀ ni. Ó ṣì nílò kí ẹnìkan kí ó máa ru ẹ̀mí rẹ̀ sókè láti máa fún ní ìgboyà, láti máa fún ní ìmọ̀ràn eléyìí tí ó nílò láti lè tẹ̀síwájú àti láti lè dojúkọ àwọn ìṣòro tí ó bá yọjú ní ojú ọ̀nà òkòwò rẹ̀.

Oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún, oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún, òun ni oṣù kẹta ọdún. Ìdí tí mo ṣe fẹ́ràn oṣù yìí, òun ni wípé oṣù tí a bí mi ni. Oṣù náà jẹ́ oṣù eléyìí tí ó máa ń mú ìtura púpọ̀ wá nínú ọdún. Nítorí pé ní àkókò yìí ni ooru máa ń lọ sílẹ̀. Àkókò yìí ni òjò náà a sì máa múra láti bẹ̀rẹ̀ sí ní rọ. Oṣù kẹta ọdún ó jẹ́ oṣù tí ó dára, tí ó rẹwà gidi nínú ọdún. Ó yàtọ̀ sí bí oṣù eléyìí tí ó gbẹ̀yìn, eléyìí tí ó jẹ́ pé òtútù nípa, nípasẹ̀ ọyẹ́ ó máa ń pọ̀ gan-an ní àkókò náà, tàbí oṣù àkọ́kọ́ tó jẹ́ wípé òun náà a máa rí bákanná, a máa gbóná ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí wípé ó jẹ́ àkókò tí òjò ti dá, tí ooru a sì máa mú púpọ̀. Ṣùgbọ́n oṣù kẹta ọdún, eléyìí jẹ́ oṣù tí ooru ti bẹ̀rẹ̀ sí ní lọ sílẹ̀, tí òtútù ti ń múra nítorí pé òjò ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní rọ. Ó jẹ́ oṣù tí àgbẹ̀ máa ń bẹ̀rẹ̀ sí ní ṣe ìmúra sílẹ̀ àti pèsè fún iṣẹ́ eléyìí tí wọ́n ó ṣe nínú ọdún. Àwọn ohun mèremère tó máa ń ṣẹlẹ̀ nínú oṣù kẹta, ó jẹ́ ohun tó pọ̀ púpọ̀. Ìdí nì wonyìí tí mo ṣe fẹ́ràn oṣù kẹta ọdún púpọ̀ púpọ̀. Oṣù náà ó tún jẹ́ oṣù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà eléyìí tí a máa ń ṣe ìmúra sílẹ̀ tàbí tí a máa ń wà nínú àwẹ̀ àwa onígbàgbọ́. Ní ìgbà mìíràn, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwẹ̀ àwọn Mùsùlùmí a máa bọ́ sínú oṣù náà. Ìdí nìyí tí ó ṣe jẹ́ ohun tí ó dára tí ó máa ń dunni nínú ni wípé oúnjẹ jíjẹ ó máa ń pọ̀ ní àwọn àkókò yìí. Ní ìgbà mìíràn oṣù yìí ni àkókò ọdún àjíǹde náà ló tún máa ń bọ́ sí. Mo fẹ́ràn oṣù kẹta yìí dára dára nítorí pé oṣù tí a bí mi ni. Ó sì jẹ́ oṣù tí kì í mú ooru. Ó sì jẹ́ oṣù tí oúnjẹ a tún máa pọ̀ púpọ̀.

Àwọn ohun ìgbádùn mi. Àwọn ohun kan tí mo fi máa ń ṣe ìgbádùn. Ó jẹ́ ohun bí méjì pàtàkì ni mo lè mẹ́nuba. Ohun àkọ́kọ́ ni wípé mo fẹ́ràn láti máa wo oríṣìíríṣìí àwọn ètò ní orí ẹ̀rọ amóhùnmáwòrán. Mo máa ń ṣe eléyìí láti mú ìgbádùn dé bá ara mi. Mo fẹ́ràn láti máa lè tẹ́tí sí àwọn ọ̀rọ̀ òṣèlú. Mo fẹ́ràn láti máa wo àwọn eré ìdárayá ni oríṣìíríṣìí lóníranran. Àwọn nǹkan wọ̀nyí a sì máa wọ́pọ̀ ní orí ẹ̀rọ amóhùnmáwòrán. Ìdí nìyí tí mo ṣe máa ń àkókò ìgbádùn mi láti jókòó ti ẹ̀rọ amóhùnmáwòrán láti ṣe ìgbádùn bí ó ti wù mí. Ohun kejì tí mo tún sábà fẹ́ràn láti máa fi ṣe ìgbádùn, òun ni wípé màá ma jókòó ti ìwé mi láti kà. Mo fẹ́ràn láti máa mọ̀ nípa oríṣìí àwọn ohun lóríṣìíríṣìí. Mo fẹ́ràn láti máa mọ̀ nípa àwọn nǹkan tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde tàbí àwọn nǹkan tó ń lọ lọ́wọ́. Ọ̀nà tí mo sì máa ń fi mọ eléyìí ni pé kí n máa ṣe ìwádìí nípa kíkà ìwé lóníranran. Nítorí ìdí èyí, àkókò ìgbádùn tí mo bá ní ó jẹ́ àkókò tí mo máa ń jókòó ti ìwé láti ṣe àṣàrò àti láti ṣe ìwádìí ìjìnlẹ̀, láti ṣe ìbápàdé àwọn ohun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde ní tuntun tàbí àwọn eléyìí tó ti wà nílẹ̀ tí kò ti ì farahàn púpọ̀púpọ̀. Mo fẹ́ràn láti máa wo amóhùnmáwòrán àti láti máa ka ìwé fún ìgbádùn mi.

Kí ni ìlànà ìpolówó mi? Ìlànà ìpolówó mi eléyìí tí ó jẹ mí lógun jùlọ, òun ni láti máa wu ìwà tí ó dára sí àwọn oníbàárà mi ní ìgbàkúgbà tí wọ́n bá ti wá. Mo ṣe àkíyèsí wípé tí ènìyàn bá ti ṣe olóòótọ́, tí ènìyàn sì wu ìwà tó dára sí àwọn oníbàárà, eléyìí máa ń fa ojú àwọn oníbàárà mara gan ni. Tó jẹ́ wípé wọ́n á tún máa sọ fún ara wọn wípé "ẹni báyìí lọ sí ọ̀dọ̀ rẹ̀, ó bá ọjà tí ó dára". Yóò sọ òtítọ́ fún ọ, ó sì ní ìwà eléyìí tí ó konimọ́ra púpọ̀púpọ̀. Ó jẹ́ ọ̀nà kan tí mo ti lò láti fi gbólo, gbé ọjà mi lárugẹ, láti fi gbé iṣẹ́ mi lárugẹ àti láti fi mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí ó mọ̀ nípa mi. Mo tún máa ń ṣe ìpolówó mi nípa mímú ohun tí a ti gbà sẹ́lẹ̀ lọ sí ilé iṣẹ́ àsọ̀rọ̀mágbèsì, eleyi tí a pè ní rédíò láti bá mi gbé sí afẹ́fẹ́. Nípa sìṣe yìí, màá ti ká àwọn ohun sílẹ̀ tí yóò sọ̀rọ̀ nípa àwọn ohun tí mò ń ṣe, bí mo ti ń ṣe, ìyàtọ̀ tó wà láàárín èmi àti àwọn tí ó kù tí wọ́n ń ṣe irú ohun bẹ́ẹ̀. Àkókò tí mo ti ń ṣe, àwọn àṣeyọrí tí mo ti ní, àwọn ìdojúkọ tí mo ti ní àti ọ̀nà tí mo gbà láti yanjú àwọn ìdojúkọ náà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe akasile àkásílẹ̀ rẹ̀ tí a ó sì gbé lọ sí orí ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì, ele yi tí a pè sí ní rédíò. Níbẹ̀ ni a ó ti bá mi gbé sí afẹ́fẹ́ tí a ó ti ṣe ìpolongo rẹ̀. Ọ̀nà méjì tí mo fẹ́ràn jùlọ láti máa fi ṣe ìpolówó, òun ni mo ti sọ wọ̀nyí. Àkọ́kọ́, nípa wiwu ìwà tí ó dára kì í sì ṣe olóòótọ́ sí àwọn oníbàárà. Eléyìí kì í ná mi lówó, ó sì ti pe oníbàárà wá lọ́pọ̀lọpọ̀ ju gbogbo ọ̀nà ìpolówó tókù tí mo mọ̀ nípa rẹ̀ lọ. Ikeji tí mo tún fẹ́ràn láti máa ṣe ni láti máa ka ohun sílẹ̀ ní onífọ̀ràn tí a ó sì mú lọ sí àwọn ilé ìgbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n ó sì bá mi gbé sí afẹ́fẹ́.

Àwọ̀ tí mo fẹ́ràn, mo fẹ́ràn àwọ̀ funfun púpọ̀púpọ̀ nítorí pé funfun ó jẹ́ ohun tí Yorùbá pe ní ààlà. Àwọ̀ funfun ó jẹ́ ohun tí kò fẹ́ràn ìdọ̀tí, ó sì jẹ́ ohun tí a le tètè rí bóyá ìdọ̀tí wà lára rẹ̀. Àwọ̀ funfun a tilẹ̀ tún pè ní ohun tí ó dára, nítorí pé Yorùbá fẹ́ máa ń ṣe àkàwé ohun tí ó bá dára. Bí ohun kan bá dára, Yorùbá lè sọ wípé funfun ni, tàbí kí Yorùbá sọ wípé inú ẹni náà funfun, ìtumọ̀ rẹ̀ ni wípé inú ẹni náà dára. Tí a bá sọ wípé inú ènìyàn dúdú, ohun tí Yorùbá ń sọ ni wípé ẹni bẹ́ẹ̀, irú, irú, irú ẹni bẹ́ẹ̀, inú rẹ̀ kò sùnwọ̀n, inú rẹ̀ kò dára rárá. Ìdí nìyí tí mo ṣe fẹ́ràn àwọ̀ funfun púpọ̀. Mo fẹ́ràn àwọ̀ funfun. Ó jẹ́ ohun tí ó dára, tí ó ń ṣe àkàwé ohun tí ó dára. Bí ìdọ̀tí bá súnmọ́ ohun tí ó funfun, ó jẹ́ ohun tí a tètè máa fi ojú rí. Yàtọ̀ sí àwọn àwọ̀ tókù tó jẹ́ pé tí ìdọ̀tí bá súnmọ́ wọn, ẹ̀gbin kan bá ta lé wọn, a lè má tètè rí. Ẹni tí ó bá ń lo àwọ̀ funfun, ó túmọ̀ sí ẹni tí ó fẹ́ràn láti máa rìn nínú mímọ́ tónítóní tí kò fẹ́ràn ìdọ̀tí, nítorí pé ìdọ̀tí ó rọrùn láti fojú rí pẹ̀lú àwọ̀ funfun. Ìdí nìyí ẹni tí yóò bá lo àwọ̀ funfun yóò jẹ́ ẹni tí yóò ṣe tán láti máa mú ìdọ̀tí kúrò àti láti máa jìnnà sí ìdọ̀tí. Ìdí nìyí, irú ènìyàn bẹ́ẹ̀ sì ni mí. Nítorí ìdí èyí ni mo ṣe fẹ́ràn àwọ̀ funfun púpọ̀.